Ohun tí kò lọ bí mo ṣe lérò ní ìgbà tí mo lọ sí ìlú Ìbàdàn, tí mo ti lérò wípé láàárín ìṣẹ́jú àbí wákàtí mẹ́rin àti ìṣẹ́jú díẹ̀, màá ti dé ìlú tí mò ń lọ. Àmọ́ lójú ọ̀nà, ṣàdédè ni mọ́tò tí mo wọ̀, ìyẹn ọkọ̀ tí mo wọ̀ bàjẹ́ lọ́nà.

Ọ̀pọ̀lọpọ̀ ǹnkan ni mo máa ń ṣe ní àṣálẹ́, tí mo bá ti ti ìgbésẹ́ mi dé ní àṣálẹ́, mo máa wẹ̀, mo máa jẹun, mo lè wo ẹ̀rọ amóhùnmáwòrán fún ìgbà díẹ̀, mo sì lè ka ìwé fún ìgbà díẹ̀, ẹyin ìgbà náà, màá sùn.

Ẹ̀fọ́ jẹ́ ọbẹ̀ kan pàtàkì tí ó máa ń fún ẹ ní ìlera pípé torí wípé ó jẹ ewébẹ̀. Bí a ṣe máa ń se ẹ̀fọ́ pé ọ̀nà oríṣiríṣi, ẹlòmíì tó bá ti rí ẹ̀fọ́, wan gẹ̀ sí wẹ́wẹ́, a fatà sí orí iná, fi epo síi, fi irú àti àlùbọ́sà síi. Lẹ́yìn ìgbà tí eleyì bájíná diẹ, a máa da ẹ̀fọ́ náà sí inú rẹ̀. Mo máa ń jẹ lóòrèkóòrè. Ìgbà míì, ẹ̀ẹ̀kan láàrín ọ̀sẹ̀, ìgbà míì, èèmejì láàrín ọ̀sẹ̀. Gbogbo ìgbà ti mo ma nje ẹ̀fọ́, ni mo ma nje igbaladun re dáadáa.

Tí ó súnmọ́ mi níbí yìí, o ní láti rìn ìrìn bíi wákàtí bíi mẹ́wàá láti lè dé ọjà tó súnmọ́ mi níbí. Tí o bá sì fẹ́ gbé ẹ̀rọ alùpùpù lọ síbẹ̀, wọ́n ma gba bíi ogún náírà lọ́wọ́ rẹ láti lè gbé ọ dé bẹ̀.

Mo máa ń tọ́jú àwọn àwòrán mi sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Tí mo bá sì fẹ́ wá wọn, mo máa lọ ibi tí wọ́n wà. Ojú èèyàn kọ̀ọ̀kan, mo fún ní orúkọ kọ̀ọ̀kan, tí mo bá fẹ́ wá èèyàn kan, orúkọ ẹni náà, màá tẹ̀ sí ojú fóònù ìbánisọ̀rọ̀ mi láti lè gbé àwọn àwòrán ẹni náà jáde.

Láti ṣe ìpinnu tí ó nira ó lè díẹ̀ nítorí wípé o máa gbà mí bíi ọjọ́ méjì mẹ́ta láti fi ronú lórí ìpínu náà láti mọ̀ bóyá èyí tí ó máa wúlò ni àbí èyí tí kò ní wúlò fún mi.

Àkókò ìkórè jẹ́ àkókò kan pàtó, tí ọ̀pọ̀lọpọ̀ máa mu díẹ̀ nínú ohun tí wọ́n ń ta wá sí ilé olúwa, láti fi wa dúpẹ́, láti fi jẹ́kí efiri, láti jẹ́ kí gbogbo ènìyàn mo wí pé àkókò ìkórè inú gbogbo wa sì mọ̀ ń dùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìborùn torí ìdilẹ̀ Mùsùlùmí ni mo ti jáde. Tí a bá sì ti múra tán, a máa ń wọ ìborùn lé orí aṣọ wa. A maa gbe iborun le. Mo máa ń wọ ìborùn dáradára.

Ìgbàkígbà tí mo bá pàdé ẹnikẹ́ni ní ojú ọ̀nà, ó máa-- mo máa ń kí wọn. Bí ìgbà bá ṣe wà, ìgbà mí ò le jẹ́ àkókò àárọ̀ ni, mo máa kí ẹni tí bá pàdé lójú ọ̀nà "Ẹ kàárọ̀", ẹ ǹlẹ̀ o. Tó bá jẹ́ ìgbà ọ̀sán, mo máa ń kí wọn "Ẹ káàsán".

Nìkan ni ó máa ń mú inú mi dùn kódà ní ọjọ́ tí kò dára tí mo bá wó sùn tí mo rántí wípé ó ti wù kó le tó, Olúwa ṣì dára sí mi, ó ń ṣe tèmi, ó ń gbàdúrà wa, àwàláyé, àwàláyé, àlàáfíà tó pé yé wà fún wa.

Ojo tó ń bọ̀ láti òkè wà ní àwọn ìlú kokan káàkiri. Òmì náà à maa mọ́lóló. Ó máa ń wá látòrí àpata lórí òkè sí ilẹ̀lẹ̀. O si n maa tutu lelele ti ọ̀pọ̀lọpọ̀ eyan min maa losi be láti lo ṣeré. Ó dà máa ń pọ̀ tó bá ṣe n wá sílẹ̀.

Ọ̀pọ̀ ìgbà mí mo máa ń sun fún wákàtí mẹ́fa, ìgbà mìíràn sì ni wákàtí méje. Ọ̀pọ̀ ìgbà mi torí wípé mo ní láti múra kankan lọ sí ilé ìwé àti gbà bé lọ sí ibi iṣẹ́, mo máa ń sùn fún bí i wákàtí márùn-ún.

Ṣe dáradára, ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ẹ máa rí àgbàrá, pọtọ̀pọtọ̀ lójú ọ̀nà tó máa ń mú kí lílọ bíbọ̀ ọpọ̀ ènìyàn ó nira díẹ̀. Kódà ìgbà mìíràn, ọkọ̀ tí wọ́n bá ṣàfira, wọ́n máa n rí nínú ilẹ̀lẹ́.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́gbá. Láti ọ̀dọ̀ ẹnìkan sí ọ̀dọ̀ ẹnìkan, mo fẹ́ràn eré ìdárayá náà dáradára. Mo máa ń wòó lórí ẹ̀rọ amóhùnmáwòrán nígbàkígbà tí wọ́n bá ń ṣe eré náà.

Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lò àṣálẹ́ mi pẹ̀lú àwọn oore mi, ní orí pápá afẹ́fẹ́, a lè jọ jẹ, a jọ mu. Tí o bá sì yá, oníkáluku, o máa gba ilé rẹ lọ. Ìgbà mìíràn, a lè gbìyànjú láti lè wo wó eré ìdárayá ní àwọn ilé ìgbafẹ́.

Tí mo máa ń lọ ó jìnnà tó bí mailì mẹ́ẹ̀ẹ́dógún, ó máa ń gbà mí ní bí àkókò bí ọgbọ̀n ìṣẹ́jú láti lè dé ibi bẹ̀ nítorí wípé ọ̀nà náà jìnnà.

Èdè mo fẹ́ kọ́ ni èdè French. Ó máa wù mí láti gbọ́ èdè French náà àti láti lè sọ. Ó wù mí láti kọ́ èdè French náà. Ó wù mí láti mọ bí a ṣe ń sọ French àti bí a ṣe lè gbó.

Ṣé mo máa ń gùn lọ sí ìlú? Mo fẹ́ràn rẹ̀ gan-an nítorí wípé ọkọ̀ náà ga nílẹ̀, ọkọ̀ náà ga, ọkọ̀ náà ga nílẹ̀, inú rẹ̀ sì dára. Ó wú ni inú ọkọ̀ náà, ó ní àwo.

Ní ọ̀sán ó pọ̀, nígbà mìíràn mo máa ń jẹ ìrẹsì, ìgbà mìíràn mo máa ń jẹ àmàlà, ó sì lè jẹ́ wí pé sẹ̀mo ni mo máa jẹ ní ìgbà mìíràn. Eléyìí túmọ̀ sí wí pé gbogbo ọ̀sán kọ́ ni mo máa ń jẹ nǹkan kan náà, ìgbà mìíràn oúnjẹ náà ó máa yàtọ̀ síra rẹ̀.

N kò fẹ́ràn láti máa jẹ fùfú, bẹ́ẹ̀ náà kìí ṣe pé mi ò lè jẹ ẹ́ àmọ́ n kò fẹ́ràn láti máa jẹ ẹ́ nítorí wípé tí o bá jẹ fùfú, òórùn rẹ máa ń gbalẹ̀ gan an. To bá sì sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó bá jẹ́ tan an, ó máa ń dàbí wípé òórùn náà ń jáde láti ẹnu ẹ.

A máa mọ bí i ibi tí ẹlòmíràn ti wá nípa bí ó ṣe ń sọ̀rọ̀ nítorí wípé èdè ìlú kọ̀ọ̀kan àti àgbékalẹ̀ bí ìlú kọ̀ọ̀kan ṣe máa ń sọ̀rọ̀ nígbà mìíràn ó yàtọ̀ gédégbé. A bá ní ẹni tó wá láti agbègbè bíi ìru Ọ̀yọ́, Ìbàdàn, Ògbómọ̀ṣọ́, wọ́n ní àgbékalẹ̀ ọ̀rọ̀ yàtọ̀ sí àwọn tí ń gbé ìlú Èkó bí wọ́n bá sọ̀rọ̀. Ẹ ti tètè mọ̀ wípé ìlú tí àwọn eléèyì tí wọ́n ti wá ni.

Tí ojú ọjọ́ ti tutù bí a ṣe máa ń gbọ́ ní ìlú tí à ń pè ní Jos. A mọ̀ wípé a gbọ́ nínú ìwé ìtàn wípé ojú ọjọ́ tutù gan ní ìlú náà. Ó ṣe àárọ̀ ni o, ó ṣe ọ̀sán ni o wípé gbogbo ìgbà lojú ọjọ́ má ń tutù níbẹ̀.

Òpo ayélujára tí ó wà púpọ̀ gan, àní eyì ta n pé ní African Magic Yoruba, àní eyì ta tí má ń gbọ́ ìròyìn èyí tí won n pè ní Channels, èyí tótun má ń fún wa ní ìròyìn náà ni Al Jazeera ọ̀pọ̀lọpọ̀.

Mo ń rántí ọ̀rẹ́ mi kan láti bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Báyìí ni mo ti ń rántí ọ̀rẹ́ mi yìí nítorí wípé nígbàkigbà tí a bá wá pọ̀, ọ̀rẹ́ mi náà ń mú inú mi dùn, ó máa ń ṣe dáradára sí mi.

Dára túmọ̀ sí wípé bí àlejò bá wá ọ wá tí ó ṣe bó ṣe yẹ kí ó ṣe ó jí nígbà tó yẹ kí ó jí òhún ń ṣíṣe ilé àlejò náà dìde sí ọ ó ràn ọ́ lọ́wọ́ láti lè ṣe iṣẹ̀ tí ilìre ń ṣe. Àlejò náà sì ń bọ̀ kò wá lásán ó mú nǹkàn dání fún ìwọ náà tí ó ń bọ̀ wá bá a.

Àlọ́ apanilẹ́rìn dáadáa a máa ń pè ní "òdẹ́rìn pòṣónú." Kò sígbà tí a bá ń pa àwọn àlọ́ apanilẹ́rìn yìí tí èèyàn ò ní rẹ́rìn-ín tí à nì reyìn rẹ̀ ń tà nígbà tí ó bá ń ṣe tó bá ń gbọ́ àwọn àlọ́ apanilẹ́rìn yìí.

Ṣíṣe jẹ́ ǹkan tí kò rọrùn rà rárá, àmọ́ bí a bá ṣe mú ní ṣíṣe sí ni yóò ṣe rọ wá lọ́rùn sí. Ìṣe ilé ṣíṣe, a ní láti gbá ilẹ̀, ní láti fọ abọ́, ní láti tọ́jú inú ilé láti rí pé gbogbo àyíká wa ọ́ mọ́ tónítóní.

Mo fẹ́ kọ́ ẹlòmíràn ní ọ̀uje tí mo fẹ́ràn. Èmi àti ẹni náà máa wà ní inú ilé-ìdáná, màá sì máa kọ́ ẹni náà bí a ṣe ń ṣe oúnjẹ tí mo fẹ́ràn. Maa sofun iye omi tio bu, iye òróró ti o lo àti àwọn nkan miran ti o ma lo láti fi se ṣe oúnjẹ tí mo fẹ́ràn.

Ibi iṣẹ́ mi maa n gba to ogbon iseju, nítorí ibi iṣẹ́ mi o jinna si ile mi ó sì máa ń gbà mí tó ogbon ìṣẹ́jú láti rìn dé be. Tí mi ò bá wá fẹ́ rìn lọ sí ibi iṣẹ́ mi, ó máa ń gbà mí tó bí ìṣẹ́jú bí mẹ́ẹ̀ẹ́dógún láti fi dé ibi iṣẹ́ mi.